Àjọ̀dún tí mo fẹ́ràn jù ohun ní àjọ̀dún tí ó máa ń ṣẹlẹ̀ ní ìparí ọdún níbi iṣẹ́ wa. Àjọ̀dún náà ó máa ń dùn ó sì máa ń lárinrin. Àjọ̀dún náà jẹ́ nǹkan pàtàkì gbóògì tí àwa èèyàn tí a máa ń kà sí. Àjọ̀dún náà níbi tó dùn dé, a máa ń pa oríṣiríṣi ẹran àti a sì máa ń dá iná oríṣiríṣi oúnjẹ títí tí àwọn èèyàn níta àti nílé lóko ládùúgbò tí wọ́n fi bá wa dunnú pẹ̀lú àjọ̀dún náà. Àjọ̀dún ìparí ọdún ní ibi iṣẹ́ wa ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù tí ó dẹ̀ máa ń dùn tó sì máa ń ní arinrin.

Ìgbà tí oúnjẹ ìsinmi ọ̀sán mi gbà, ó jẹ́ márùndínní ọgbọ̀n torí pé ìgbà náà ó jẹ́ ìgbà, ó jẹ́ àsìkò tí wọ́n fún wa ní ilé iṣẹ́ tí mò ń ti ń ṣíṣe pé ká fi sìn-- ká fi jẹun, ká dẹ̀ tún fi sinmi oúnjẹ ọ̀sán lásìkò tí a bá ń ṣe iṣẹ́ lọ́wọ́. Ìgbà náà jẹ́ ìgbà tí n máa ń dùn mí nínú tí mò sì máa ń fẹ́ràn tí torí pé ní gbogbo ìgbà ta bá ti ń ṣiṣẹ́, ìgbà náà jẹ́ ìgbà tí wọ́n máa ń fún wa ní àsìkò láti sinmi. Ìgbà tí mò fi máa ń sinmi oúnjẹ ọ̀sán, géérige ó jẹ́ márùndínní ọgbọ̀n.